Mo máa ń rìn ìrìn àjò lọ sí ibi iṣẹ́ láti ilé mi sí inú ṣọ́ọ̀bù mi. Tí mo bá ti jáde kúrò ní inú ṣọ́ọ̀bù mi nígbà tí mò ń ṣiṣẹ́ oṣù, tí mo bá ti jáde kúrò nínú ilé mi, mà á gbé báikì tí ó ń lọ sí Eleven Junction. Tí mo bá ti dé Eleven Junction, mà á wọ cab tí ó ń lọ sí Mobil. Ọkọ̀ náà á gbé mi títí dé Mobil, tó bá ti gbé mi dé Mobil, mà wá wọ cab mi tí ó ń lọ sí Liberty, Liberty Stadium, a wá gbé mi lọ sí Liberty Stadium. Entrance Liberty Stadium tí mo bá ti sọ̀kalẹ̀, mà á sọdá sí òdìkejì. Òdìkejì ni ilé, níbi iṣẹ́ mi wà nígbà náà. Nígbà tí mò ń ṣiṣẹ́ ní under èèyàn kí n tó máa dá iṣẹ́ ara mi ṣe. Asarudeen Nursery and Primary School ni mo ti ń ṣiṣẹ́ nígbà náà.